Torí pé ìyàrá bíi márùn ló wà ní ibẹ̀ yàtọ̀ sí àwọn yàrá kọ̀ọ̀kan tó jẹ́ pé kí wọ́n kìí sùn wọ́n ń lọ sí, ó jẹ́ ibi tó tóbi díẹ̀ ó dẹ̀ jẹ́ ibi tó ń pè ní sitting room yẹn náà dẹ̀ sì tóbi díẹ̀ náà, èmi náà dẹ̀ ní yàrá náà tèmi ń gbé, oníkálukú ní yàrá tí wọ́n ń dúró sí.

Òkè tí mo fẹ́ràn ṣáá ni èyí táà ń pè ní Olúmọ Rock tó wà ní Abẹ́òkúta ní Ogun State. Mo fẹ́ràn rẹ̀ gidi gan-an ni, àmọ́ mi kì í ṣá, miì tíì lọ rí, mo kàn máa ń rí fídíò àwọn tó lọ bẹ́yẹn bí àwọn ọ̀rẹ́ mi tó lọ ló sọ fún mi nípa ẹ̀. Torí moò tíì rí ààyè lọ ṣá, kìn ni ẹ́ tí mo ti rí lọ àmọ́ mo fẹ́ràn rẹ̀ gidi gan ni. Torí bó ṣe ri. Bó dẹ̀ ṣe máa ń tù'yàn lójú díẹ̀ tí n bá ti ń wòó, tó bá tiẹ̀ jẹ́ nínú fídíò.

Ìgbà tí èmi ń gbọ́ ọ̀ní, balẹ̀ má tí mo rí ti ń kán sí wa gẹ́gẹ́ gẹ́gẹ́. Wàá nílò láti máa mọ àpe àwọn ènìyàn pé bá mi, àtún fẹ́ ránṣẹ́ sí mi. Ṣa, àyamí wàá ń já ìgbà tó yá tó wà fún àwọn akọkọ pé kò tí ì dé pé kí n wá gbé yẹn gba ẹ̀mí. Ẹ̀kọ́ mi ni ẹ́mí mi ṣẹ̀ṣẹ̀ tó balẹ̀, tí inú mi ṣẹ̀ṣẹ̀ ń dùn. Ṣa, nǹkan tó ṣẹlẹ̀ ni ìyẹn, mo wá nílò láti máa pè àwọn tó fẹ́ ń kàná ránṣẹ́ sí mi láti máa dupe lowo wọn fún àwọn kan tí wọ́n fi ránṣẹ́ sí mi ni.

Àkókò ìkórè jẹ́ nǹkan tó dáa nínú ilẹ̀ Yorùbá, tó dẹ̀ jẹ́ pé àwọn èèyàn máa fí ń ṣe àjọyọ̀ náà, kí ẹ máa fín bá jọ, a dẹ̀ máa ń se oúnjẹ náà, a máa ń se oúnjẹ púpọ̀ náà nígbà yẹn náà, kí gbogbo èèyàn lè máa jẹ, kí wọ́n lè máa sinmi. Nigbawo ni a máa ń ríi dápa, àkókò ìkórè ní ilẹ̀ Yorùbá jẹ́ nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní ìparí ọdún. Gbogbo àwọn èèyàn ló dẹ̀ máa ń wá, láti máa ṣe oúnjẹ pọ̀, láti máa ránra wọn lọ́wọ́ náà, láti máa ṣiṣẹ́ náà kò lè yára.

Bí mo ṣe máa ń rántí ọ̀rọ̀ àwọn a-aṣiyanmi, àwọn nǹkan tí mo máa ń ṣe ni pé mo máa ń kọ sílẹ̀, ṣà mo lè kọ sílẹ̀ sínú ìwé pélébé oun máa wa mú dani tàbí kí n fi sí orí fóònù mi ṣá kí a máa ba à gbàgbé tí mo bá dẹfẹ́ túngbọ̀ bẹ́yen ni mo máa mú gbọ̀ ní orí fóònù mi tàbí má kí n ka náà nínú ìwé pélébé tí mo mú dani yẹn bí mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ aṣiyanmi a ni.

Ma fẹ fi ohun kan ránṣẹ́ sí àwọn ará ẹbí mo máa gbé lọ sí páàkì, má wá wá motor tó ń lọ sí ibi tí àwọn ará ẹbí ń gbé, kí a má wo ohun ni ẹ má fẹ́ ránṣẹ́, má san fún wọ́n, a ṣe rí pé wọ́n di dada, wọ́n di dada pé kò lè rí e ja, pé kò lè rí e bàjẹ́ ṣá ní ọ̀pọ̀, tó ní òpópónà ṣá, pàápàá julọ tó bá jẹ ibi tó jìnà gidi gan ni, bí mo ṣe má fi ránṣẹ́ ni.

Bẹ́ẹ̀ni mo ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí ìgbà tí ẹ̀rọ mi tó ń ṣoró ní ìgbà kan tó yẹ kí mo gbìyànjú láti wá ojú túu si tó jẹ pe o de nira fún mi gidi gan ni tí mi lè wá ojú túu si mo wá nílò láti pé olùṣètò ẹ̀rọ ní orí aago mi láti sàlàyé fún wọn tí mo ń dojú kọ wọn wá ń sọ fún mi bí mo ṣe lè wá ojú túu si won wá salaye àwọn nǹkan tí mo lè ṣe fún mi ó de ràn mí lọ́wọ́ gidi gan ni torí mo rí ojú itúú ẹ.

Àwọn ọmọdé máa ń fi fóònù ṣeré gidi gan, to jẹ kí ẹni máa nílò láti gbà lọ́wọ́ wọn, kí wọ́n máa baa m fi ṣeré jù, kí wọ́n máa ba bí i àwọn iṣẹ́ mìíràn tí wọ́n máa ń ṣe. Wọ́n a ń jí lowurọ beyẹn tí ó yẹ kó ṣe, tí ó yẹ kan kọkọ ṣíṣe. Fóònù yẹn ni wọ́n máa ń gbé, tan maa máa tẹ̀ eeyan dẹ nílò láti máa mójú tó wọn, kí wọ́n máa lò ó ní alojú. Ohun tan dẹ maa n sábà náà ni pé àwọn fídíò ni wọ́n máa ń wò lórí ìntanẹ́ẹ̀tì ṣá, àwọn fídíò tó máa ń panilẹ́. Wọ́n dẹ máa ń gbá géèmù náà nípa àwọn fóònù wọn náà, wọ́n dẹ máa ń fi wo àwòrán àti àwọn fíìmù náà, nǹkan tí wọ́n sábà ń ṣe nìyẹn.

Bẹ́ẹ̀ni, etí mi ó dára, mo máa ń gbọ́ ọ̀rọ̀ dáadáa, mo dẹ̀ máa ń ríi pé mo máa ń bójú tóo náà, mo máa ń ríi pé màá ń nu etí yẹn náà nígbàkigbà tí ó bá ṣe kí bá, ọlọ́rẹ̀ẹ́ máa fún mi bẹ́ẹ̀ jẹ, màá mọ̀ kí bóyá, ó lè jẹ́ etí mi ló fàá, tí a màá wá máá nùú, màá máa nu ìdọ̀tí yẹn kúrò, tí ìdọ̀tí bá ti pọ̀ ní everywhere. Etí mi dára gidi gan-an ni, mo máa fi ń gbọ́rọ̀, and dáadáa, ó jẹ́ nǹkan tó ṣìṣẹ́ fún mi gidi gan-an.

Ihun aṣọ ìbílẹ̀ àbúle ni wọ́n ti máa ń sábà ṣe ìyen. Wọ́n dẹ̀ máa ń pẹ́ dè tó bí ọ̀sẹ̀ bí mẹ́ta ṣá, ni won ma fi mú tí hu àwọn aṣọ yìí. Àwọn aṣọ yìí de máa n wọ́n gidigan díẹ̀. Ọwọ́ ni won de máa fi maa ṣé, bí wọ́n se máa ń ṣe ní abúlé. Ọwọ́ ló máa ń sábà lo àti àwọn ẹ́ńjínì kọ̀ọ̀kan ṣá, eh, bi wọ́n se máa ń ṣe ní yen. O de jẹ́ ńkan tó máa ń wò yàn lá, wò yàn látì máa wò kí àwọn aṣọ yẹn na dè sì máa wọ́n gidigan.

Bẹ́ẹ̀ ni, mo máa ń ra nǹkan ní orí íńtánẹ́ẹ̀tì, ṣùgbọ́n ohun tí mo máa ń rà ni àwọn ohun bí i electronic appliances àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sì máa ń ra aago àti ra aṣọ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà. Nígbà yẹn náà, ẹ̀ ń rántí pé ń kán tó dára gẹ́gẹ́ kò kí wọ́n tó kì í dà ní àwọn sọ́ọ̀bù tàbí tó máa ń tà ní ọjà. Nígbà mi, ẹ̀ ń rántí pé ohun tí mo máa ń mú ní láti máa ra lórí íńtánẹ́ẹ̀tì ní èyí kan náà kò kí wọ́n tó àwọn ohun tí wọ́n ń tà ní ilé ọjà.

Ibi tí wọ́n ti ń ṣe ìkòkò àmọ̀ mi ò ri rí, àmọ́ mo mọ̀ pé àwọn ìlú kékeré, àwọn abúlé làwọn ẹni ló máa ń sábà ṣe, àwọn ọmọ ẹlẹ́sìn nínú òṣù èkọ́ kan ni àwọn tó wà nínú ìlú ńlá máa sábà ràwọ àṣà láti máa lò ó ní orílẹ̀ èsì tí wọn. Èmi ò mọ̀ máa ṣe ń ṣe pàtó ìṣà, àwọn ọmọ máa ń gbọ́ n pa è, mi ò mọ nǹkan kan nínú ẹni pa ènìyàn tẹ́lẹ̀, mo ní ṣaláì.

Bi mo se dé ibi tí mo wà nísinsìnyí, àwọn tó wa ní àgbègbè mi àtàwọn ará ẹgbẹ́ bí àkárámiló rọ̀ mí lówó láti dé ìṣeṣe yẹn. Ọlọ́run náà mi fún ní opó láti wá yá ibi ìṣeṣe yẹn, mo dàgbà mọ̀ ọ́n láti ìgbà wọn òbí mi àti àwọn tó mọ̀ jù mí lọ tó ti wà ní ibi tí mo wà lẹ́sẹ̀ṣe yẹn ṣáájú mi, mo dàgbà mọ̀ wọ́n tán mọ́ wọn, àti lọ́wọ́ wọn ló rọ̀ mí lówó.

Irú kọmputa tí mo ní ni kọmputa tí a ń gbé sí ẹṣẹ, tí a pè ní laptop ohun dẹ̀ ni mo ń lò, ó dẹ̀ ti tó bí ọdún márùn tí o ti wà pẹ̀lú mi ó dẹ̀ sì ṣíṣe dáadáa, àmọ́ kò ṣiṣẹ́ dáadáa ní ìgbà tí mo rà á ṣá, ó ní nkankan tó ṣe battery ẹ̀ tí ó fi dáa dáámo. Ṣùgbọ́n tí iná bá ti wà bẹ́yẹn mo máa rí lò dáadáa ṣá, ó dè ṣíṣe fún mí dáadáa. Ǹkan tí mo báa fẹ́ fi ṣẹ́, mo máa sábà rí fí ṣẹ́ e.

Ilẹkẹ saa, àwọn to maa n sábà lo ni àwọn obìnrin. Àwọn ló máa sábà wọ ilẹ̀kẹ̀. Ẹ̀kọ́kan ni àwọn ọkùnrin máa ń wọ̀, tí wọ́n sì máa ń ṣàrà. Nínú ìbí ilẹ̀ Yorùbá máa ń gbé sí ọrùn wọ́n lẹ́kìtí ọwọ́, tẹ́ nìrán ni obìnrin ṣe ń wọ, àwọn náà ló máa ń fi sí ìtàn àti ẹsẹ̀ náà, àti ọpọ́n ló máa ń fi sí etí náà. Ba àwọn obìnrin se lo ileke àwọn náà lo maa n sábà lo won maa n lo ju ọkùnrin lo àwọn lo maa n sábà maa n wò.

Ehn tí m bá lè yí ohun kan padà lágbègbè mi, bí ọ̀nà ṣe rí ọ̀nà ohun ó dáa. Rárá, rárá, òun ni máa lè máa yí padà tí n bá sì lè yí wọn padà, àwọn ọ̀nà ohun ó daá, ó dẹ̀ máa ń bà mọ́tò, jẹ náà. Pàápàá jù lọ tí òjò bá ti rọ̀ ó máa ń bà mọ́tò jẹ, gidi gan ni ó dẹ̀ máa ṣe gbogbo èèyàn làǹfààní pàápàá jù lọ àwọn tó ní mọ́tò tó ń wa ọkọ̀, àwọn ló mmáa ṣe ní àǹfààní tó dáa jù.

Nígbà tí mo máa ń fà á, tí máa ti sáábà jí, tí máa ti jí ní òwúrọ̀ tàbí tí máa ti wá ní ibi iṣẹ́, tí n ba ti ṣe iṣẹ́ be, to bati rẹmi beyen, ma fẹ́ lo àkókò díẹ̀ láyé ara mi nígbà yẹn ni mó máa ń sábà faa ṣa ígbà tí mo máa ń ṣe ilé ìníyì, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì gan-an tó lè máa n rán èèyàn lówó, o de máa n fún èèyàn ni okun náà láti máa wá ṣe iṣẹ́ lọ.

Ah òwe kan tí a kìí ji kò lè yé ni òwe kan tí a sọ ní ilé láti kó èṣo ròdé. Ǹkan ti ọrọ náà sọ wípé ǹkan tí ènìyàn báa ń ṣe ní ìta ilé láti kọkọ́, ilé láti jáde wá, pe íṣe ilé ló máa ń bá ilé, àì ìtàn ṣe àǹkọ́ tí ẹ máa ń ṣe nínú ilé tí ẹ máa lọ ṣe pàṣẹ lọ ṣe ní ìta, táfarànsí tí wọ́n ti jádé sí ìta gbangba tó bá ti wà ní àwùjọ.

Ọjọ́ kan tí iṣẹ́ pọ̀jù fún mi ní íṣẹ́ tí ìgbà tí ọ̀gá mi o sí ni, a ìlé ìṣe tí ẹ kí wọn wa fún mi ni. Iṣẹ́ tó ṣe, tó nira fún mi tó jẹ́ pé ọ̀gá mi máa ń ràn mí lọ́wọ́, jẹ́ kí n wá nílò láti ṣe fún ọ̀gá mi, ìgbà yẹn ni iṣẹ́ pọ̀ jù fún mi tó jẹ́ pé mo nílò láti pẹ́ dé ibi iṣẹ́ gidi gan-an náà ní ọjọ́ náà. Ẹ̀ ìgbà yẹn ó ti ṣedíẹ̀tóti ṣẹlẹ̀. Àmọ́, mo rí ṣáàjú tí mo ṣe ṣí jẹ́ kí mo padà parí iṣẹ́ ọlọ́jọ́ náà.